Ìbéèrè yí dàbí wí pé mo ti dáhùn rẹ̀ tẹ́lẹ̀ rí. Ohun tí mo rí sọ nínú àwọn òṣìṣẹ́ tuntun ni wípé nígbà tí wón bá fọkọ́ gbà wón sí ilé iṣẹ́, wón máa ń ṣiṣẹ́ kárakára. Bẹ́ẹ̀ni, torí wípé iṣẹ́ àṣẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ dàbí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni, gbogbo ẹ máa, wón máa rí dáradára. Ṣùgbọ́n bópẹ́bóyá, wón máa dàbí wí pé à, ṣé kìí ṣe ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni ni, à, ṣé kìí ṣe ọkọ tí mo fẹ́ wọlé ni, ṣé kìí ṣe ìyàwó tí mo fẹ́ wọlé ni? Ìwà ti máa yípadà torí wípé wón ti jọwà tipẹ́. So, n, gbogbo ohun tí mo sáàrè sọ nípa òṣìṣẹ́ tuntun ni wípé nígbà tí wón bá fọkọ́ bẹ̀rẹ̀, wón máa ṣe dáadáa, wón máa ṣe dédé, wón máa tètèdé, wón máa ní ìbọ̀wọ̀. Gbogbo ohun tí wón bá ń ṣe, wón máa ṣe tọkàntọkàn. Ṣùgbọ́n tó bá padà yá, ló padà ìkà kan òní ó ni padà wọ́n wọ́n nídíì mọ́. N, ká fi sọ bẹ́ẹ̀, ìkà kan ni wọ́n wọ́n nídíì mó. Gbogbo bópẹ́bóyá, ọmọ tuntun padà bọ̀ a dàgbà bí àwọn òwe àgbà. Nǹkan tí mo sáàrè rí sọ nípa ohun ṣíṣe tuntun ni wípé wón máa ń ṣe dáadáa, inú wón dẹ̀ máa ń dùn.

Uhm, ìbéerè sọ wí pé ṣé mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀? N-n ò lè sọ wí pé ìgbà táa wà ní kékeré ni mo fẹ́ràn si, torí wípé ó ní ọkọ̀ trailer nílá kan tó máa ń kọjá níwájú ọ̀dọ̀ wa. Tó bá ti dé wájú ọ̀dọ̀ wa, a máa sọ fèrèsé ọkọ̀ yẹn. Ṣé tó bá ṣe é fọn fèrèsé yẹn, a sọ di bí ìlù, àwa ma ma jó sí i, ó máa júwọ́, máa kí wa, ó máa lọ nígbà tó bá ti bá wa já ẹrù wa. Bọ̀ ìgbà tí mò ń dàgbà, fèrèsé ọkọ̀ dàbí, ah, ì, bí àriwo hm, ka fi síbẹ̀. Ìgbà tí mò ní dàgbà, mo kára fẹ́ràn fèrèsé ọkọ̀. Ìgbà mìíràn gan-an tí fèrèsé ọkọ̀ kan ba dédé fọn lẹ́gbẹ̀ẹ́ mi bí a mọ̀ ọ́ lójú pópó, ẹrù a bà mí, ara mi á ṣìgiri.

Ìbéèrè yìí ó ní wípé àkókò ọdún wo ni mo fẹ́ràn jù. Àkókò ọdún tèmi fẹ́ràn jù ni àkókò Kérésì àti àkókò ọdún tuntun. Kí ni ìdí tí mo dẹ̀ fi fẹ́ràn ọdún yìí? Àkọ́kọ́ ni wípé àkókò ọdún Kérésì àti àkókò ọdún tuntun ó bọ́ sí àsìkò tó jẹ́ wípé, ìhún- ilé ìwé, ilé ìwé wa ó máa ń wà ní àkókò holiday ní àkókò Kérésìmesì àti ọdún tuntun. Wọ́n máa ń fún wa ní ààyè àti lọlé láti sinmi yàtọ̀ sí àwọn ọdún tó kù. Bẹ́ẹ̀ sì ni ọdún Kérésìmesì ó jẹ́ ọdún tí a máa ń pọ̀ ní ilé tó jẹ́ wípé gbogbo àwọn ẹ̀gbọ́n wa tó ti lọ sí aàjò wọn ó padà sí ilé àti àwọn ọ̀rẹ́ a máa pàdé ní ìlú tí a ti wá ní àkokò ọdún Kérésìmesì àti àkókò ọdún, ọdún tuntun. Ìgbà náà sì ni a máa ń pa àwọn oríṣiríṣi bíi adìyẹ àti ẹran. Mo fẹ́ràn ọdún yìí púpọ̀ gidi gan nítorí pé a ó jẹ, à jẹ yó, a ó tun dì lọlé. Oríṣiríṣi ni a máa ń jẹ ní ọdún Kérésì àti ọdún tuntun nítorí wipé oúnjẹ tí a kò le jẹ ní ojúmọ́, oúnjẹ tí a kò le jẹ ní ojúmọ́ ni a máa ń jẹ ní àsikò ọdún Kérésì. A sì máa ń wọ aṣọ tuntun ní ọjọ́ náà pẹ̀lú bàtà tuntun ní àsikò ọdún Kérésì àti ọdún tuntun. Bẹ́ẹ̀ sì ni ìjọ tí a ti lọ máa ń ṣe ọdún, ó máa ń rẹwà yàtọ̀ ní àsìkò ọdún Kérésìmesì àti ọdún tuntun. Nítorí wípé a máa ń jẹ́ kó búrẹ́wà yàtọ̀ nítorí pé àsìkò ọdún ni. Mo fẹ́ràn ọdún yìí púpọ̀ gidigidi náà nítorí wípé àsìkò ọdún Kérésìmesì àti ọdún tuntun yìí mo máa n ní owó lọ́wọ́ nítorí pé àwọn ẹ̀gbọ́n àbúrò àti àwọn òbí gbogbo wa ni wọ́n ó fún ní owó. Gbogbo wọn ni ó fún wa lówó àtàwọn tó jù wa lọ. Àwọn náà obsì fún àwọn tá wa náà jùlọ ní ǹnkan ní àwọn ọdún tí mo sọ yìí. Ó máa ń ṣe mí bíi kí ọdún Kérésìmesì àti ọdún tuntun kó jẹ́ ojoojúmọ́ ṣùgbọ́n kò ṣe é ṣe nítorí pé àsìkò yìí, àsìkò ńlá ni. Nígbà ọdún Kérésì tó kọjá lọ, mo rántí nígbà tí mo lọ sí ilé torí wipé ó ti tó bii ọdún kan tí mo ti délé gbẹ̀yìn. Mo délé ní ọjọ́ kan ku ọdún Kérésì. Mo-- ọjọ́ kejì ọdún Kérésì nígbà tí wọ́n ó gbé ẹran bí ẹran ṣe tóbi bàǹtà ni mo ní pé, "ìyá, ìyá mi, ṣe èèyàn márùn-ún ló fẹ́ jẹ ẹran yìí ni?" Wọ́n ní, "ìwọ ló ni ọdún la ń ṣe tí a fi ń yọ." Ìnú mi dùn gidigidi tí ó fi jẹ́ wípé ẹran yẹn gan. Nígbà tí mo jẹun tán mi kò lè jẹ, nígbà tí mo jẹ ẹran yẹn tán mi kò lè jẹ oúnjẹ púpọ̀ mọ́ tọ́rí pé ẹran yẹn tóbi gidigidi. Àsìkò àwọn ọdún yìí náà ni a máa ń r'àǹfààní láti jẹ oríṣiríṣi àwọn àǹfààní yii tí a jẹ ẹran ní òwúrọ̀ ká tó lọ sí ilé ìjọsìn. A tu jẹ ẹran ní, a jẹun ní ọ̀sán nígbà táa dé, a tu jẹun ní àsálé pẹ̀lú ẹran. Ṣùgbọ́n ní, ọjọ́ lásán, bí ó, ó máa ń jẹ́ bíi ẹ̀ẹ̀kan lójúmọ́ tàbí ngbà míi kó má sì rárá gan tí a ó jẹ ẹran ní ojúmọ́. Bọ àsikò ọdún, àsikò ọdún Kérésì àti ọdún, ọdún tuntun ni a máa ń jẹ àwọn ǹkan tí ó ní àlàáfíà dáadáa. Ìnú mi sì máa ń dùn gidigidigidi. Mo sì gbàdúrà wípé màá rí ọ̀pọ̀lọpọ̀ ọdún Kérésì àti ọdún tuntun ní ayé, àyọ̀ àti àlàáfíà. Kí Olúwa kó sọ́wa jù ìgbà mii ló.